Ìwà ọmọlúwàbí ni ẹni tí ó ní ọ̀yàyà, tí ó ní ìtẹríba, tí kìí gbéraga sí ẹnikẹni, tí ó sì máa respect gbogbo èèyàn, àtọmọdé àti àgbà, tí ó nífẹ̀ẹ́ àwọn ènìyàn tí kò ní ẹ̀tàn nínú, tí kò mọ̀ bí a ṣe ń pa'rọ́, bí a ṣe ń jalè, bí a ṣe ń wúwa íká.

Mo máa ń ṣe. Ètò fídíò yìí ni mo máa ń ṣe pẹ̀lú àwọn ènìyàn tó súnmọ́ mi. Pẹ́kípẹ́kí, ìru arábìnrin mi, èmi àti ẹ, a ò lè ṣe ká má ṣe ìpè fídíò lójúmọ́. Ìlú Abẹ́òkúta ni òun wà tí èmi sì wà ní ìlú Àbújá. Ìpè fídíò yìí ni a fi máa ń rí ara wa lóòrèkóòrè.

Snapchat, Facebook, Instagram, WhatsApp náà ṣalaye kọ̀ọ̀kan. Tẹ́ẹ̀ ni mo máa ń lo Twitter dáadáa, tẹ́ẹ̀ mo máa ń lo Cloud AI app àti ChatGPT AI app láti máa ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan. Mo dà máa ń lo YouTube náà láti máa wo ọ̀pọ̀lọpọ̀ fídíò.

Ìtàn ní ìdílé wa ń pamọ́ jù torí ìtàn ìdílé ni ó fi orísun ìdílé hàn. Gbogbo ohun tí ó ti ṣẹlẹ̀ nínú ìdílé, àwọn asaàjú, ohun tí wọ́n ṣe, ibi tí wọ́n ti wá àti gbogbo ohun tí ó ti ṣẹlẹ̀ ní inú ìdílé, ìtàn ìdílé yìí ni gbogbo rẹ̀ wà. Wọn lọ sí jẹ́ wípé gbogbo ìdílé máa ń pa ìtàn wọn mọ dáadáa.

Ọjọ́ tí mi o bá kó sínú ìjàmbá ọkọ̀, mo ń wa mọ́tò lọ ní ọjọ́ náà bí ọ̀run ṣẹ kùn mí ní di stíárìn nìyẹn, bí mo ṣe sùn lọ ní o. Ọpẹ́lọpẹ́ ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi nínú mọ́tò tí ó kan gboju sókè to rí wípé mo ti sun lọ, òun ló sáré fún mi ní àbàrá gbóná tí mo sì tají, àṣẹ mo ti fẹ́ lọ kó sí inú kotó ńlá kan.

Ìgbà tí mo lọ kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń lo kọ̀m̀pútà pá, ìyá mi ló lọ rẹ́gístà mi ní kọ̀m̀pútà center tí a ó ti máa kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń ṣe oríṣiríṣi nǹkan lórí kọ̀m̀pútà. Aago mẹ́jọ àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ sì ni wọ́n ń kọ́ni lẹ́kọ̀ọ́ ní kọ̀m̀pútà center yìí.

Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ dára gan, ó sì jẹ́ iṣẹ́ tí ó wuyì. Àwọn akọ́nilẹ́kọ̀ọ́ ló ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní sùkúù láti sùkúù gírámà, primary títí dé yunifásítì. Iṣẹ́ náà je iṣẹ́ ti o gbajumo, ti o si ye ki a maa gbe oriyin fún. Ohun kan tó nira níbi iṣẹ́ náà ni wípé àwọn ìjọba ò ka iṣẹ́ náà púpọ̀, wọn ò ka sí, wọ́n sì máa ń ṣe àwọn akọ́nilẹ́kọ̀ọ́ yìí ní rádarádá ni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn pín oúnjẹ mi torí àjọjẹ máa ń dùn ju kí èèyàn máa dá jẹ lọ. Àti wipé mo jẹ́ ẹnìkan tí ó máa ń fẹ́ ran àwọn ènìyàn lọ́wọ́. Mi o le wa ni ibìkan ki n maa jẹun ki ebi ma pa àwọn miran níbẹ̀ o. Máa pín oúnjẹ mi fún gbogbo wa kí a jọ jẹ ni.

Àwọn àgbà ìdílé ni ó máa ń yan aṣọ yìí. Àwọn obìnrin ilé ni wón sì máa ń rán. Wọ́n máa ń rán èyí tí ẹni tí ó dàgbà jù nínú àwọn obìnrin ilé àti àwọn tó kéré méjì láti ràn an lọ́wọ́. Àwọn ni a máa ń rán lọ sí bóyá ìlú Ìbàdàn tàbí ìlú Èkó láti lọ ra aṣọ yìí.

Àwọn ohun apanilẹ́rìn bíi àlọ́ àbí ìtàn to dún, iru àwọn comedy show tí èèyàn lè wo lórí television, mo dẹ tún máa ń lọ wo àwọn comedy shows lórí ìtàgé náà kí n lè rín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín. Ìròyìn ayọ̀ náà àbí oríire ńlá náà, ò yìí náà máa ń mú mi rẹ́rìn-ín.

Owu mi láti je gbaju gbaja eleere bọ́ọ̀lù bi Lionel Messi Lionel Messi yìí, ó máa ń dá mi lọ́rùn, ó sì máa ń wù mí pé kí n gbà kan tí ẹ wà nínú wọn, ara rẹ̀ fún ọjọ́ kan, kí n lè gbé ìgbé ayé rẹ̀, kí n wó bí ó ṣe ń ṣe pẹ̀lú àwọn ẹbí rẹ̀, bí ó ṣì ṣe máa ń gbáradì fún bọ́ọ̀lù tó bá fẹ́ gbá maasi.

Bẹ́ẹ̀ni, mò máa ń jẹun nínú ọkọ̀ dáadáa torí àwọn àsìkò wà tí mo lè gbé kí n tó kúrò nù ilé nígbà tí n bá ń lọ ibi iṣẹ́ tí kò ní sí ààyè fún mi láti jẹ nínú ilé. Irú ìgbà yìí mo máa ń di oúnjẹ mi sínú kúlà kín le màá jẹ lọ nínú ọkọ̀ ni.

Mo ti sọ díẹ̀ n bẹ̀ telẹ́ náà nígbà tí àwọn mẹ́fà gbé iṣẹ́ fún mi ní àkókò kan náà. Wọ́n sì fẹ́ gba gbogbo iṣẹ́ náà ní àárín ọjọ́ méjì. Ọjọ́ àkọ́kọ́ àti ago márùn-ún òwúrọ̀ ni mo ti jí tí mo sì kọ̀ sí, tí mo sì ṣiṣẹ́ títí sí di ago méjìlá àárọ̀ ọjọ́ kejì.

Mo máa ń rántí ohun tí òsùn mi dèdí ìṣe àti gbogbo ohun tí mo nílò owó fún. Mo sì tún máa ń rántí ọ̀rọ̀ tó sọ wípé gbogbo ohun kohun tí èèyàn bá ṣe kí èèyàn ṣiṣẹ́ kárakára torí ohun tí ó bá yẹ kí èèyàn ṣe, ó yẹ kí èèyàn ṣe dáadáa. Àwọn ọ̀rọ̀ yìí ni ó máa ń rán fún mi ní agbára tí mo fi máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀.

Yàrá mẹ́rin ni ó wà ní ibi tí mò n gbé. Ilé bàbá mi sì ni mo ṣì ń gbé. Yàrá kan ni tèmi ń bẹ̀. Bàbá mi ní iyàrá tiẹ̀, ìyá mi náà sì ní iyàrá tiẹ̀. Iyàrá ẹyọ̀kan tó kù jẹ́ iyàrá àlejò. Tí n bá wo ìta yàrá mi, ohun tí mo máa n rí lójú fèrèsé ni féǹsì wà torí ilé wa ní féǹsì.

Ohun tí ó s'ọnù ní agbègbè mi ni ìdàgbà sókè. Agbègbè mi ó sì l'uko díẹ̀ torí a ní ọ̀nà tó dáa, aa ní ọ̀nà ọlọ́dà. Iná ibẹ́ náà kò sì dá àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tí ó wà ní agbègbè mi yìí, àwọn ilé àtijọ́ ni, tó jẹ́ wípé design àtijọ́ ni wọ́n fi ko wọn. Kò sí ọ̀pọ̀ ilé ìgbàlódé ní agbègbè mi.

Ojú ọjọ́ tí o mọ lẹ́ rokóṣó, tí gbogbo rẹ̀ dára, tí kò sí òjò, tí ojú òfurufú kò sì dúdú. Iru ojú ọjọ́ yìí ni mo fẹ́ràn jù torí ìta ni mo máa ń sábà wà níru ojú ọjọ́ yìí torí ó máa ń da kí èèyàn wà ní ìta níru ojú ọjọ́ yìí kí èèyàn máa ṣe fàájì.

Gbogbo àwọn ọmọ ilé ni ó máa ń wá sí ìpàdé yìí. Gbogbo ohun tí a sì máa ń sọ dá lé lórí àwọn ìní ìdílé bí ilẹ̀ tí ìdílé ní àti àwọn ìtúnṣe, àtúnṣe tí a fẹ́ ṣe sí ilé fámíly house, ilé ìdílé, àwọn nǹkan tí a máa ń sọ niyen.

Èmi máa ń di irun mi ni o, dreadlock ni mo máa ń ṣe bíi ti olóògbé gbajúgbajà olórin àgbáyé ni Bob Marley. Bẹ́ẹ̀ ni mo sẹ́ máa ń ṣe irun mi lọ́pọ̀ ìgbà atí ìgbà tí mo tí rí irun Bob Marley nínú TV nígbà kan ni mo ti pinnu wípé bẹ́ẹ̀ ni n ó ṣe máa ṣe irun mi lọ títí láì torí ó wù mí gan an.

Ẹ̀rọ kan tí a lò ní oko tí mo mọ̀ ní ẹ̀rọ gégigégi. Iye jẹ́ n sọ tí a fi máa ń gé àwọn igi ńlá tí ó wà nínú oko, tí a fi máa ń gé wọn kúrò. Àwọn igi àràbà bí i máa ń wà nínú oko tí ó sì máa ń dí àwọn nǹkan ọ̀gbìn inú oko lọ́wọ́ láti rí òórùn. Igi jẹ́ n sọ yí lọ sí fi máa ń gé wọn dànù.

Omì ìsanwọ́ ni a máa kọ́kọ́ bú síwájú àlejò àti omí mimu tàbí ohun mímu. Lẹ́yìn náà ni àbúrò mi tó jẹ́ àbíkẹ́yìn wà ni yóò wa gbé oúnjẹ náà sí iwájú àlejò, yóò sì gbe sínú tray, yóò sì gbé tray náà kàlẹ̀ sí iwájú àlejò kí ó lè jẹ oúnjẹ náà.

Mo ń kọ ohun tó mú inú mi dùn láìpẹ́ nì ìrọ̀ ẹ̀yàn ayọ̀ tí mo gbọ́ wípé ẹ̀gbọ́n mi tí ó wà ní ìlú Wales ó bí ìbejì. Ayò àbàrá bintin nì yìí ó sì mú inú mi dùn gidi torí wípé ǹkan ayọ̀ ni kí ènìyàn bímọ, ó sì wá jẹ́ ìbejì. Àyọ nlá gan-an ni o.

Mo máa kọ́kọ́ béèrè ìṣe tí ẹ ṣe tí o fi rí owó tí o fẹ́ máa tọ́jú pamọ́. Tó bá ti sọ eleyìí tó bá jẹ́ iṣẹ́ gidi ni tí kì í ṣe iṣẹ́ olè àbí iṣẹ́ yahoo, mà á gbà ní ìmọ̀ràn àwọn ọ̀nà tí ó lè lò láti máa tọ́jú owó, àwọn apps tí ó lè lò tí ó lè fi máa tọ́jú owó pamọ́ ní.

Agbègbè mi máa ń rẹwà púpọ̀ ní àṣálẹ́ torí iná twenty-four hour supply ni ó wà ní agbègbè mi. Agbègbè olówó ni mò ń gbé, GRA ni ìbẹ̀. Àwọn ìlè nlà nlà tì wọn sì nì àwọn ìnà tì ò mọlẹ, àwọn ìnà security pọr nì àgbèègbè mì. Èyí ló sì máa ń jẹ́ kí àgbègbè mi rẹwà púpọ̀ ní àṣálẹ́ torí iná máa ń tàn okoòṣò ní gbogbo ibi ni.

Gbogbo ohun kan tí à ń ṣe ni àwọn ọmọdé ń kọ. Kò sí nǹkan tí a ṣe lójú wọn tí wọn o kọ. Bí o bá ṣe wùwà sí i, làwọn náà ó ṣe máa ṣe. Fún àpẹẹrẹ, ohun rere kan tí àwọn ọmọdé máa ń kọ́ ní ọ̀dọ̀ wa ni kí ènìyàn máa tètè sùn. Ohun búburú kan ti won maa n ko láti odo wa ni ki eeyan maa pa iro.

Rárá mi ò rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí o ṣùgbọ́n ó wù mí láti ṣe èyí. Mo sì ti ní ìpinnu wípé ní ìgbà tí kò ní pẹ́ sí àkókò tí a wà yìí, màá lọ rin ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú irin. Ọkọ̀ ojú irin ku wà ní ìlú Èkó tí mo wà. Mo sì le lọ sí station rẹ̀ kí n lọ gùn lọ sí ìlú mìíràn tí mo bá fẹ́.

Aago mọ́kànlá alẹ́ ni ọjọ́ mi máa ń parí torí ago mọ́kànlá alẹ́ ni mo máa ń lọ sùn tí mo sì máa ń lọ pẹ̀lú arábìnrin mi torí orí ibùsùn kan náà ni a jọ máa ń sùn. Àkókò tí ń máa ń lọ pẹ̀lú arábìnrin mi yìí ni o máa ń fún mi ni ìtura, torí a jọ máa ń sọ ọ̀rọ̀ tí a sì máa ń rojọ́ fún ara wa.

Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo máa sọ fún ni wípé, "á, ọdún màá tí ríra tipẹ́, tí màá sì dìwọ́n gbàgì, màá béèrè àlàáfíà rẹ̀ àti bí ilé ayé ṣe dáa sí í fún ní àti ìgbà tí a ti ríra gbẹ̀yìn àti bí ó ṣe ń lo ilé ayé rẹ̀ lọ́wọ́ báyìí. A ó sì máa sọ̀rọ̀ àtijọ́ àti gbogbo nǹkan tí a máa ń ṣe ní ìgbà tí ó ti pẹ́."

Oṣù September ni àjọyọ̀ ìkórè máa ń wáyé ní ilé ìjọsìn Methodist ní ìlú Ibadan tí mo ń lọ. Bí a sì ṣe máa ń ṣe ẹ ni wípé, gbogbo ìdílé kọ̀ọ̀kan yóò mú ohun ìkórè wọn wá sí ilé ìjọsìn wọ́n a mú wá sí iwájú Olorun láti wá gbàdúrà, wọ́n a sì mú ẹ̀bùn tí wọ́n fẹ́ fi fún ilé Olorun náà wọ́n a mú dání pẹ̀lú rẹ̀.

Èré ìdárayá tí mò fẹ́ràn jù ní bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ó dá mi lójú tó bá béèrè lọ́wọ́ ọmọ Nàìjíríà mẹ́wàá, mẹ́sàn-án nínú mẹ́wàá yóò sọ fún ọ wípé eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá làwọn fẹ́ràn jù. Bí ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn, gbògbò wà ní ibì bàyi ò, èré ìdárayá bọ́ọ̀lù ni à fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni mo maa n wo, ṣùgbọ́n lekookan ni kii se gbogbo ìgbà tí mo bá sì wọ̀, mo máa ń ríi dájú wípé ó mọ níwọ̀n kí ó má pọ̀jù torí pípọ̀jù nǹkan kò dára. Kódà kó jẹ́ nǹkan gidi ni tí ó bá ti pọ̀jù, kò dára náà mọ̀. Mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n ní ìwọ̀nba ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé láti lọ kọ́ nípa àṣà àti ìṣè ilẹ̀ Yorùbá, láti lọ mọ àwọn ìtàn àwọn ancestors wà nílẹ̀ Yorùbá àti gbogbo ohun tí wọ́n máa ń ṣe nígbà ayé wọn.

Ìlú Nottingham ni United Kingdom ni mo ti fe lo fún ìsinmi ni ọdún yi ọ̀sẹ̀ méjì si ni mo máa lò ní ìlú Nottingham yí. Èmi àti àwọn ọ̀rẹ́ mi lá dẹ fẹ́ jo lọ. Àwọn ọ̀rẹ́ mi mẹ́ta ni a ti jọ ṣètò bí a ṣe fẹ́ lọ ṣe ìsinmi ní ìlú Nottingham yí.

Bẹ́ẹ̀ni o, dandan ni èyí jẹ́ fún mi torí mo mọ̀ wípé fún ìdáàbòbò ẹ̀mí àwọn tí a wà nínú ọkọ̀ àti àwọn tí ó ń rìn ní ojú pópó ni àwọn òfin ìyára ọkọ̀ yìí wà fún. Àti wípé ẹni tí kò bá tẹ̀lé àwọn ìyára òfin ọkọ̀ yìí, ọlọ́pàá lè mú tí yóò sì san gbèsè tàbí kí ó lọ sẹ́wọ̀n.

Kọ̀m̀pútà mi ni o ńkan tí mo mọ̀ wípé mo ń lò ní ọjọ́jumú. Mo ṣì ṣì ń lo kọ̀m̀pútà yìí fún bí ọdún mẹ́rin báyìí. Ọ̀un ni mo fi ń ṣe iṣẹ́ mi. Iṣẹ́ data analysis ni mo ń ṣe. Mo sì nílò kọ̀m̀pútà láti máa ṣe iṣẹ́ yìí. Tí kọ̀m̀pútà mi yìí bá sọ̀nù péré tèmí bá mi nìyẹn. Torí ibẹ̀ ni gbogbo iṣẹ́ tí mo ń ṣe wà.

Fún àpẹẹrẹ, rédíò tí mo fi máa ń gbọ́ ìròyìn ní ilé ó bàjẹ́, mo sì mú screwdriver, mo tu, mo lọ sí orí YouTube, mo sì ṣàlàyé nǹkan tí mo fẹ́ ṣe lára rédíò náà. Mo sì rí fídíò tí ó kọ́ mi bí mo ṣe le tún rédíò ṣe tí màá sì pààrọ̀ nǹkan tí ó bàjẹ́ n bẹ́ẹ̀, mo sì ṣe é.